Ṣé o mọ̀ bí a e ń se oúnjẹ bẹ́ẹ̀ni, mo mọ bí a tin ń se oúnjẹ dáadáa. Mo mọ oríṣiríṣi bí a se ń se oúnjẹ tí oúnjẹ wọn tí ó sì dùn, tí ó sì dùn. Mo mọ oríṣiríṣi bí a ṣe ń se oúnjẹ tí oúnjẹ náà sì dùn. Mo fẹ̀ràn, mo ba nyín kiní.